Rárá, mi ò tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, ṣùgbọ́n o máa wù mí ní ọ̀pọ̀ ìgbà kí n rìn. Gbogbo tim̀e to máa ń wù mí kí n rìn pẹ̀lú ọkọ̀ ojú irin, ìgbà tí mo bá rí ọkọ̀ ojú irin, ó máa ń ṣe mí bá ẹ pé kí n lọ sẹ̀ ní experience ọkọ̀ ojú irin yìí ní ọjọ́ kan. Kí n máa ń ṣe bá a dùgbodùgbodùgbodùgbò, ọkọ̀ ojú irin náà gbà. Ṣé bẹ́ẹ̀ ni kí n lè rìn sáré nínú sú? Wọ́n máa ń kọ́ wa gbóhùn lóṣù lóju, you know means of transportation, bẹ́ẹ̀ ni náà ti a fẹ́ kọ́.

Àwọn tí mo fẹ́ràn jù lọ ní àwọn tí emi naa bá rí wípe wọ́n fẹ́ràn mi tọkàntọkàn, tí mo máa ń rí nínú ìwà àti ìṣẹ̀ wọn pe ní tòótọ́ àti lódodo ẹni yìí fẹ́ràn, ìfẹ́ tí ṣì ṣe to je pé máa rí nínú ìṣe wọn pé wọ́n fẹ́ràn mi ehẹ́en. Àwọn afẹ́nifẹ rẹ̀, àwọn tí ǹkan, ǹkan orírẹ̀ mi tí kò kí n báwon nu jẹ́

Kò níye àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́. Bí ebi bá ti pámi ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Àyàfì, tí mo bá pẹ́ to pẹ́ mi kì n tó wọlé, oúnjẹ alẹ́ yen màá n pẹ́, mo máa n fẹ́ jẹ ẹ́, ó máa wú mi láti jẹ ẹ́. Kí n ba lè ṣì tọ́ gbogbo ito tí máa ba tọ́ kó tó dípé mo sùn. Féran láti máa jẹ ẹ́? Jù wọ́n. Síbẹ̀síbẹ̀ kò sí time tí kò rọ̀mí lorun.

Ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ni ẹ̀bùn owó, torí kò sí ǹkan tí mo lè fún wọn tó le ṣùgbọ́n bí mo bá fún wọn ní owó, kan fi owó ra ǹkan tó bá wù wọ́n, aṣọ, oúnjẹ. Kò sí náà ni wọ́n lè nílò aṣọ, wọ́n lè nílò oúnjẹ ṣùgbọ́n àwọn ni wọ́n mọ ju lọ. So tí mo bá fún wọn lówó yẹn, wọ́n lè lọ fowó ra ǹkan tó bá wù wọ́n.

Mo máa ń kí àwọn ènìyàn gẹ́gẹ́ tó bá se ba jẹ́ gbẹ̀mí si mò le kí pe how far niga ṣọ wàpá, tó bá jẹ́ agbàlàgba máa dọ̀bálẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́, pe e káaro ṣà, ẹ káṣàn ṣà àbí ẹ káalẹ ṣà. Mo máa ń kí eeyan tó bá je ore mi, o ní bi ma se ki tó bá jẹ́ agbà lagbà o ní.

Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rii but o ti pẹ̀, mo rí pé ẹni tí mo ṣe fún, ẹni tó ti wúlò fún mi náà rí ni mo waa ní kó máa owò lọ. Pe ko maá wọlé. Dúpe dipe pe mo sọ fún mi wípé, "àṣélẹ̀ làbọ́ wábá.

Ohun mímu tí mo fẹ́ràn jùlọ ni omi, torí pé omi kò sí bi oungbe ṣe lè gbèyàn tó bíẹ ò lè rẹ ngbẹ. Òòláńdà ṣùgbọ́n omi ó wà natural kòkòrò tí mo bá rí ètò tútù dáadáa, omi mo fẹ́ràn jùl.

Bẹ́ẹ̀ni ó rọrùn fún mi láti dárí àwọn èèyàn jìn nítorí pé Ọlọ́run tó wà o máa ń dárí ẹ̀ṣẹ̀ wa jíǹ wa. Mélòó wa ni awè é yan sí èeyàn? Kò sẹ́ni tí ó le ṣ'àṣìṣe. Ìyen pe kó dáríjì mi kò dẹ́ẹ̀ tán s'íbẹ̀. So ǹkan tó n mú ẹlòmíì tó dárí jìn mi, o ye kemi, ǹkan tó mu Olorun gan dárí jìn wa, o yẹ ká dárí ẹ̀ṣẹ̀ jìn.

Mo máa ń tọrọ àforí ji lọ́wọ́ ẹni tí mo bá sẹ̀ mọ́ tí mo bá ti bẹrẹ. Tí Dólòrun ò gbọ́, màá dẹ̀jọ sọ fun pé "John Dure Ọlọ́run, mo sọ ọlọ́run bá tó jọ dé mi, àti dári dé mi." Nígbà ẹni bí ò bá gbọ́, màá tọ àwọn àgbàlagbà lọ́gbà. Bẹ́ẹ̀ ni, "Dáre o, bá mi dé ibi báyìí, báì báì." Mo ṣẹ ènìyàn kan, mo lọ rẹ, kó yẹ bá mi bẹ.

Bẹ́ẹ̀ni mo ti gun alùpùpù rí, ẹni tó bá jẹ́ pé ó kadà ni wọ́n ń pè ní alùpùpù. Ó ní táìmù kan tó fọ́ mi mọ́lẹ̀ tí gbogbo orúnkún mi bó, mo bá ní à, èmi o ní g'ọ̀kadà. In fact, i ǹ mọ̀gbà tí mo bá ra mi, mo tún tí ń gun kadapa dá. Torí pé ó fàyè, kò sí ibi tí mo kì í gbé lọ. Ìgbà tí ó ti wá di pó fọ́ mi mọ́lẹ̀, hà mo ní, mi ò ní gùn ún mọ́ o. Báti j'óríi highway express, mi ò kì ń gùn ún mó. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan, bóyá mo ríi pe mọ́, mo máa ń gun alùpùpù.

Mi ò tí lọ́kọ̀, ṣùgbọ́n tí mo bá lọ́kọ̀ máa jẹ nínú ọkọ̀ mi. Kí ló wá ń? Bá to ye pé èmi ni mo ní, kò sí pé bòyá mo yá lo. Kò sí ńǹkan tó pé for example pé èèyàn dáná tán ọjọ́ ti lọ, mo lè gbé sínú mọ́tò kì í sì máa jẹ lo loju ọ̀nà ìjà o, àbí kí n gbé sínú kula pé tí bá ti dé ibi tí mo ń lọ máa jẹ nínú mọ́tò kí n tó sọ̀kalẹ̀. Mo lè.

Mi kò jẹ́ ẹni tí kò jẹ ẹran o, èmi fẹ́ran ẹran gidi púpọ̀ púpọ̀. Ko dà n gbà mí mo máa ń ji ẹran díndín jẹ. Tí iya mi bá din ẹran tán, ó máa ń gbe pamọ́ síbi tí mi ní mọ̀. Kò le kan mi. Bi ọfọn mu ṣe jẹ́ ní di ẹran jíjẹ. Mo kùndùn ẹran jíjẹ o. Mo fẹ́ran, mo fẹ́ran kí maa jẹ ẹran gan.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ipe fídíò tí nbá ti rí pé mo ní data tó da, nẹ́tíwọ́ọ̀kì dẹ́ẹ̀da, màá ṣe ipe fídíò torí pé fídíò máa ń jẹ́ mo máa ń nídí nẹ́tíwọ́ọ̀kì tó strong gidi. Lọ́pọ̀ ìgbà àwọn tí mo máa ń ṣe sí ni àwọn ọ̀rẹ́ ta jíjọ wa tipẹ́tipẹ́ tí mo sọ̀rọ̀ mọ̀ bí àmo fẹ́ wo ojú ẹ bí ó ṣe rí, ó ti pẹ́ ta sọ̀rọ̀, ó yá switch sí i.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn jíjó. Most time tí mo bá wà ní church, tí wọ́n bá tawon ònígangan náà dọ́pàá bólu, ah, mo máa ń jó gan o, bíi kokoro ni mo ṣe máa ń jó, mo máa ń mukulu mu kẹẹkẹ, mukulu mukulu mu keẹkẹ. Mo máa ń jó gan, mo like kí n máa jó nínú iyìn lásán gan. Ọlọ́run máa rìn kọjá, mo máa ń fi jó.

Ìmọ̀le òwúrọ̀ ni mo fẹ́ràn jùlọ nítorí pé tí ìmọ̀le òwúrọ̀ tó bá mọ́lẹ̀ sí ni, ṣùgbọ́n ìmọ̀le tí ìrọ̀lẹ́ tó bá ń ọjọ́ máa dúdú sí i ni yóò máa dúdú sí i ní títí láti ìbò sóòrùn. Bọ̀ tí ìmọ̀le tí òfẹ́ràn rẹ gan nítorí pé òbí yóò máa la.

Mo máa ń ranti àwọn àdéhùn mi tí mo bá ti rí ẹni tí mo ṣàdéhùn fún. Léèsì ni ó ti pẹ́ tí mo ti ṣàdéhùn fún ẹni yẹn, bọ́ kọ̀ wá sí owó ni yen ni ọwọ́ rẹ̀ ṣe. Gbogbo ìgbà tí mo bá ti n fojú kan ẹni yẹn bá yii, ọkan mi máa lọ síbẹ̀ pe ẹni yii o mo ti ṣàdéhùn fún ẹni yii ṣé o. Àfi tí n bá fojú kan ẹni yẹn lókun, kọsi ni màá bá jẹ́ yan gbése nanu.